Báwo ni o ṣe máa ń pààrọ̀ ọ̀kan nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń pàrọ̀ iṣẹ́ nígbà tí ó bá pọ̀ ju fún mi ní, ìgbà tó bá di bí ọ̀sán mo lè pààrọ̀ sí míì, tó bá tún di bí ọwọ́ ìrọ̀lẹ́ tó jẹ́ ìyálẹ̀ta, mo tún lè pààrọ̀ ẹ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí ètò jẹ́ ohun tó ṣe àǹfààní fún èèyàn, òun ló pọ̀jù nínú wọn. Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí mi ò bá mọ ibi tí mò ń lọ àbí tí ibi tí mo bá ń lọ ṣe àjèjì sí mi. Mo máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí n bá rí níbẹ̀ tó mọ̀ ní, bí ibẹ̀ yẹn ṣe rí. Mo máa bèrè ọ̀nà lọ́wọ́ wọn dáadáa.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Iṣẹ́ ile o pín so na ọtọtọ oríṣiríṣi. Àwọn ọmọ á gbálẹ̀, màmá á fọ aṣọ, à sì túnú ilé ṣe. Ìgbà oníkálukú lọmọ bọ́ ṣe ń pín iṣẹ́ nínú ilé ti ẹ.